Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù láti máa jẹ, òun ni ẹ̀fọ́ tètè. Ẹ̀fọ́ tètè jẹ́ ẹ̀fọ́ tètè àti ẹ̀fọ́ gúre. Tí a bá ro tètè papọ̀ mọ́ gúre, ó máa ń dùn. Àgàgà tí ẹ̀fọ́, tí tètè àti gúre tí a bá wá fi irú tí a fi ro pẹ̀lú epo pupa, a bá wá wá ìgbín àti, bá wá wá ìgbín àti pọ̀nmọ́, ìgbín, pọ̀nmọ́ àti ẹran. Àgàgà kí ì yẹn rí ẹran ìgbẹ́ kí ì yẹn fi jẹ ẹ̀fọ́ rírò. Ẹ̀fọ́ rírò ó, ó, ó ṣe ara lóore lọ́pọ̀lọpọ̀, lọ́pọ̀lọpọ̀. Ó, ó jẹ́ ohun tí ó máa ń mú ara lóòkun, ó máa ń fún ara ní okun àti agbára. Ó dẹ̀ máa ń mú ara jọ̀lọ̀ ní ìgbàkúgbà tàbí òrèkóòrè tí a bá ro ẹ̀fọ́ rírò. Ó máa ń mú ara dá pepé, ó máa ń mú ara ṣe dáradára. Àti wípé ẹ̀fọ́ rírò dùn jẹ pẹ̀lú iyán tàbí àmàlà tàbí ẹ̀kọ. A lè fi ẹ̀kọ jẹ ẹ̀fọ́ rírò. A lè fi àmàlà jẹ ẹ̀fọ́ rírò. A lè lọ fi, a lè fi iyán, a lè fi iyán jẹ ẹ̀fọ́ rírò. Torí ẹ̀fọ́ rírò jẹ́ ohun gidi tó ń ṣe ara lóore púpọ̀ púpọ̀, lọ́pọ̀lọpọ̀. Tí ẹnikẹni bá jẹ ẹ̀fọ́ rírò, ó máa rí wípé àwọn ohun àlùmọ́nì gidi tó wà ní ara, tó ń ṣe ní lára lóore. Àgàgà kí a rí epo pupa àti ẹran àbí ká tú fi ẹja náà sí, bí ẹja kíkà. Ó máa ń, ó máa ń ṣe ara ní oore gidi. Bí mo ṣe fẹ́ irú ẹ̀fọ́ tí mo fẹ́ ni, ẹ̀fọ́ tèt-- ẹ̀, ẹ̀fọ́ rírò tí ó ní a lè tún fi ewúro díẹ̀ sínú ẹ̀fọ́ náà, tà bá ṣe a lè fi ewúro díẹ̀ ká fi kún.

Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Mi, nǹkan ti ó ṣẹlẹ̀ ni wipé ìgbà tí mo máa ń kẹ́yìn lọ sí ilé oúnjẹ, ó jẹ́ ìgbà tí mo bá ń ṣe iṣẹ́ lọ́wọ́. Tí àsìkò àtijẹ́huń bá dẹ̀ ti tó, àwọn ará mi tí a o yẹ ká jọ lọ sí ilé oúnjẹ, wọ́n lè sáájú mi lọ sí ilé oúnjẹ. Nítorí ẹ náà ni mo máa fi n kẹ́yìn. Mo dẹ̀ máa ń kẹ́yìn lọ sí ilé oloúnjẹ dáadáa torí pé iṣẹ́ tí ó wà ní ọ̀rùn mi máa ń pọ̀ ju àkókò tí mo ní lọ. Tí mo bá padà wá lọ sí ilé oúnjẹ mi ò kí ń pẹ́ níbi bẹ̀. Mo máa ń jẹ oúnjẹ tí mo fẹ́ jẹ tí mo dẹ̀ máa ń kúrò. Nítorí àkókò tí mii ní, àkókò tí ò tó. Torí náà ni mo fi máa ń kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Mo ṣì kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní ìjẹta nígbà tí mò ń ṣe iṣẹ́ tí ọ̀gá mi tí ó gbé fún mi.